Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ èyí tí ó jọmọ́ àwọn èyí tí kò fi ni lọ́kànbalẹ̀? Pẹ̀lú pẹ̀lú, àwọn iṣẹ́ wọ̀nyí wọ́n dàbí àwọn iṣẹ́ tí a kò lè jẹ́ fúnra ẹni tí a fẹ́ rán ẹlòmíràn. Nígbà tí a bá sì tún fi rán ẹlòmíràn, ó máa ń dàbí ẹni wípé wọn kò lè ṣe àwọn iṣẹ́ wọ̀n wọ̀nyí.

Báwo ni ènìyàn ṣe lè mọ̀ tí ó bá ń rọrùn tí ó bá ń sùn? Tí ó bá ń sùn tí kò bá sí ìdààmú láti ojú oorun tàbí tí ó bá ń sùn tí kò bá sí ariwo tí ó ń jí ní ojú oorun. Bẹ́ẹ̀ ni, ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá ń sùn nígbà tí mo bá fi ọkàn balẹ̀ tí ó ṣí, tí ó ṣí ní hílàhílo nígbà kọ̀ọ̀kan.

Ní ojoojúmọ́, mo máa ń fọ ọwọ́ mi ní àká ìmoye ìgbà, ṣùgbọ́n mo lè sọ wípé ó máa ń tó ìgbà ìgbà ní wákàtí kan tí mo máa ń fọ ọwọ́. Tí a bá sì wò ìgbà ìgbà, ní ọ̀nà ogún lé mẹ́rin ní ojoojúmọ́ ni mo máa ń fọ ọwọ́ mi. Ìgbà mí pẹ̀lú kò kí ń tó bẹ́, ìgbà mí ṣiré, ó máa ń jù bẹ́ẹ̀ lọ. Èyí ní í ṣe pẹ̀lú ipò tí mo bá wà, tàbí Kẹ̀ ìbí tí mo bá wà. Ní ìgbàkúgbà àbí ní ọjọ́kọjọ́, òun ló máa sọ ohun tí ó máa, òun ni ó máa sọ ìgbà mélòó tí ń fọ ọwọ́ mi ní ojoojúmọ́. Ṣùgbọ́n a lè fi òǹkà rẹ̀ sí ìgbà ọgọ́rùn-ún méjì.

Ẹ̀rọ ìdákẹ́jẹ́. Rárá, mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí pé agbègbè mi kò sí ariwo tó pọ̀ ní agbègbè mi. Agbègbè mi dákẹ́ rọ́rọ́. Àfi bí ìgbà tí ènìyàn bá ń dàgbé agbègbè tí ò sí ẹlòmíràn ní àyíká. Àwọn ariwo kéékèèké kan má ń wà ní àdúgbò àmọ́ èyí kò kí ń dí mi lọ́wọ́ rárá gẹ́gẹ́ bí àsìkò yìí tí a lè rí pé kò sí ariwo ní abẹ́ ohùn mi yìí.

Ìgbádùn mi, ó pé oríṣìíríṣìí, oríṣìíríṣìí ọ̀nà dè ní ìgbádùn mi, kí a tí ibíbayi wo. Nígbà mìíràn, ìgbádùn mi wà nínú oúnjẹ jíjẹ. Nígbà mìíràn, ìgbádùn mi wà nínú fífi ọkàn bàlẹ̀ sínmi. Nígbà mìíràn ẹ̀wẹ́, ìgbádùn mi wà nínú iṣẹ́ tí mò ń ṣe. Nígbà mìíràn, ìgbádùn mi wà nínú ríran ọmọ ẹlòmíì lọ́wọ́. Nígbà mìíràn ẹ̀wẹ́, ìgbádùn mi wà nínú kí kúrò ní ojú kan lọ sí ibi ibòmíràn fún ìwọ̀n ìgbà díẹ̀ tàbí ìwọ̀n ìgbà tí ó pẹ́ ju bí èmi gan ti kara mi ti lérò lọ.